Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n ó bá mi rajà, kí wọ́n ó sì sanwó lójú ọjọ́. Gbogbo ìgbà ni mo máa ń pe àwọn oníbàárà tuntun sí ọjà mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? N kò pé púpọ̀ tí mo lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n fún tààrà mi ni, mo ti ka ìwé tó jọ mẹ́ta. Ṣùgbọ́n mo lọ sí ilé ìkàwé láti lọ sanwó ilé ìwé àwọn ọmọ mi ní ilé ìwé wọn, tí mo lọ tí mo sì bọ̀ láyọ̀ àti àlàáfíà.

Báwo ni o ṣe má a ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo má a ń lo, mo má a ń rí àkókò pẹ̀lú sùúrù torí bí èèyàn bá ti wà ní orí ìlà, o gba sùúrù torí pé àwọn kan ni ènìyàn bá ń bẹ́, àwọn kan ni ó sì bá èèyàn níbẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn ṣùgbọ́n ó ní ká lọ kú ọ̀jẹ̀ ń jẹ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni. Kìí ṣe a jẹ pọ̀. Ó ń ká lu kú jẹ ń jẹ rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni. O lè bọ́ sí àkókò kan náà ó dé.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Tàbí ṣe o máa ń gbọ́ ìròyìn ní ibi iṣẹ́ lẹ fẹ́ sọ? Sé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Èdè yẹn ò mu, ṣùgbọ́n ṣe o máa ń gbọ́ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ ìròyìn ní ibi iṣẹ́, tí ó bá tó àkókò ìròyìn láti gbọ́ ìròyìn tí ó ń lọ.